Gbogbo oṣù ni mo fẹ́ràn. Àmọ́ oṣù tó jẹ́ oṣù alárinrin, tó jẹ́ oṣù tí èèyàn gbádùn jù ni oṣù tó kẹ́yìn oṣù kejìlá. Oṣù yìí ni a máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí olùgbàlà wa. Oṣù yìí ni a máa ń pa ẹran, pa ẹja, ti a si máa ń ṣe Ìṣẹ́ gbádùn.